Ṣé o máa ń wọ ago ọwọ́? Ṣé o máa ń wọ ago ọwọ́? Ṣé o máa ń wọ ago ọwọ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń wọ ago ọwọ́. Kódà mo ní ago ọwọ́ lórísìírísìí. Bí mo ṣe ní aláwọ̀ pupa, ni mo ní aláwọ̀ m'eérú.